Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Àti bí ọdún mẹ́rin sẹ́yìn báyìí ni mo ti bẹ̀rẹ̀ sí ní fúnni ní ẹ̀jẹ̀. Mo sì máa ń ríi wípé mo máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní àwọn ilé ìwòsàn tó súnmọ́ agbègbè ibi tí mò ń gbé. Ó kéré tán, ẹ́ẹ̀mèjì láàrín ọdún kan, ìyẹn oṣù mẹ́fà mẹ́fà. Mo máa ń fúnni ní ẹ̀jẹ̀ torí wípé mo rí i gẹ́gẹ́ bí ọ̀nà kan tí mo lè gba máa ran àwọn ènìyàn tó nílò ẹ̀jẹ̀ lọ́wọ́.

Ó ti pẹ́ díẹ̀ tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ o, torí mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa jẹun níta rárá. Mi ò fẹ́ràn láti máa lọ sí ilé oúnjẹ rárá rárá o, àfi ìgbà tó bá jẹ́ wípé kò sí ọ̀nà mìíràn tàbí kò sí option mìíràn fún mi. Ó máa ń tẹ́mi lọ́rùn kí n dáná fúnra mi tàbí kí n jẹun lọ́dọ̀ arábìnrin mi ju kí n máa lọ sí ilé oúnjẹ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mí mọ́ dáadáa. Mo máa ń pa wọ́n mọ́ sórí cloude, mo sì tún máa ń pa wọ́n mọ́ sórí hard drive tí ó máa ń wà láwọ̀ mi. Ṣùgbọ́n orí cloude yìí ló tẹ́ mi lọ́rùn jù torí wípé mo mọ̀ pé fáìlì tí n bá pa mọ́ sí orí cloude yóò wà níbẹ̀ títí láé, mà á sì lè rí i, mú padà kúrò nígbàkigbà tó bá wù mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa, oríṣiríṣi fìlà ni mo sì ní. Kódà oríṣiríṣi fìlà tí mo ní á fẹ́ tó oríṣi mẹ́fà. Mo ní fìlà abẹ́ti a já, mo ní fìlà òyìnbó iyen face cap, mo ní fìlà tí èèyàn máa ń wọ̀ lórí àwọn coat àbí suit, ìyẹn ta le pé ní hat, mo sì tún ní àwọn fìlà ìgbàlódé náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjo gan ni torí tí ń bá ti gbọ́ orin báyìí, kàkàko jẹ́ àgàgàkọ́ jẹ́ orin àlùjó, ẹ̀mí ijó máa ń kó sínú mi tí màá sì mọ̀ ọ́ jó oríṣiríṣi ijó. Mo mọ̀ jo jó púpọ̀ púpọ̀. Ó fẹ́ mọ̀ sí oríṣi ijó tí mò mọ̀ ọ́ jó. Bó ṣe break dancing ni, bó ṣe hip hop ni, àwọn ijó òyìnbó bíi salsa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn jíjọ gidi gan ni.

Mi ò ní ọ̀nà kan ṣoṣo àbí wípé ọ̀nà kan pàtó tí mo máa ń gbà ṣe irun mi o. Oríṣìíríṣìí ọ̀nà tàbí oríṣìíríṣìí style ni mo máa ń ṣe. Èyí tó bá sì wù mí ní ọ̀kan ní ìgbà kan ni mo máa ń ṣe. Mo lè ṣe two step lónì kí n ṣe three step ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo lè ṣe mọọk lóṣù tó ń bọ̀ kó tún di bí oṣù méjì sígbà náà kí n tún gẹ́ style mi.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́ ni wípé mo máa ń fojú súnù kò wo ìṣòro náà, kí n wo orísun, kí n sì wo bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀, bí ìṣòro náà ṣe wáyé, kí n tó mọ bí oun ṣe yanjú ìṣòro náà tí sì rí wípé mo mú ìṣòro náà kúrò láàárín àwọn ẹlẹ́gbẹ́.

Irú bàtà tí mo máa ń sábà wọ̀ ni palm slippers. Palm slippers yìí ni bàtà tí mo máa ń wọ̀ jù ní ojoojúmọ́ torí pé mi ò yè jáde púpọ̀ kúrò nílé. Ọjọ́ Sunday nìkan ni mo máa ń wọ shoe yẹn tí ń bá lọ ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n ní atí ọjọ́ Monday títí di ọjọ́ Saturday, palm slippers ni mo máa ń wọ̀ kéré jù.

Rárá o, mi kì í lo ọ̀pá ìfàmúrà nígbà tí n bá mu ohun. Mi ò fẹ́ràn lílo ọ̀pá ìfàmúrà torí ó máa ń ni mí lára. Ó tẹ́ mi lọ́rùn kí n gbé ẹnu sí ohun tí mo fẹ́ mu. Bóyá kọ́ọ̀pù ni, bóyá agolo ni, bóyá inú ìgò ni, ó tẹ́ mi lọ́rùn kí n gbé sí ẹnu mi ju wípé kí n máa lo ọ̀pá ìfàmúrà lọ.

Ọ̀nà tí èmi máa ń gbà ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mo máa ń pín àkókò mi sí méjì lójoojúmọ́. Mo máa ń fi ìdá ogún mẹ́ta ọgọ́ta fún iṣẹ́, ìdá ogójì tó kù mo máa ń fi sílẹ̀ fún ìgbésí ayé. Mo sì máa ń fi àwọn òfin sílẹ̀ tí yóò fi jẹ́ wípé mi ò ní máa lo àkókò tó yẹ fún ọ̀kan fún ìkejì.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, mo sì fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ náà, ṣùgbọ́n mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ, torí wípé ìmọ́lẹ̀ òwúrọ̀ ó mọ́lẹ̀ díẹ̀ ó sì máa ń mú agbára àti ṣiṣẹ́ wá ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Torí ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ máa ń rán ni létí wípé alẹ́ ti fẹ́ lẹ́, àsìkò àti sinmi sì fẹ́ tó.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Kódà oríṣi aṣọ wíwẹ̀ bi mẹ́ta ni mo ní. Mo sì máa ń yọ wọ́n sí ra wọn ni. Mo lè wọ̀ kan lónìí tí n bá lọ sí swimming pool kó di ọ̀sẹ̀ méjì sí ìsìn yii, tí báa tún padà lọ kí n wọ òmíràn. Báyẹn ni mo ṣe máa ń ṣe wọ́n sí ra wọn.

Ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, ago méje alẹ́ ni mo máa ń sábà jẹ oúnjẹ alẹ́. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn tí mo máa ń jẹun lẹ́yìn ago méje wà bóyá ọjọ́ tí ń bá pẹ́ wọlé láti ibi iṣẹ́. Ìgbà mìíràn náà sì wà tí mo lè tètè jẹun, tí mo sì le jẹun alẹ́ láti bi ago márùn-ún àbí mẹ́fà.

Ọgbọ̀n ìṣẹ́jú ni isinmi ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba. Ọgbọ̀n ìṣẹ́jú yìí péré ni ààyè tí wón fi sílẹ̀ fún ni fun wa ní ibi iṣẹ́ láti máa gba ìsinmi oúnjẹ ọ̀sán. O gbọdọ̀ lóko já ọgbọ̀n ìṣẹ́jú yìí o sì gbọdọ̀ padà sí ẹnu iṣẹ́ rẹ bí ọgbọ̀n ìṣẹ́jú yìí bá ti pé gẹ́lẹ́.

Bóyá lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń rọrùn nígbà tí mo bá sùn, ṣùgbọ́n ó dá mi lójú wípé kìí ṣe ọ̀pọ̀ ìgbà kò wọ́pọ̀ rárá. Kódà ọ̀pọ̀ ìgbà gan ni mi ò rọrùn rárá nígbà tí mo bá sùn, ṣùgbọ́n mo lè sọ wípé ó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀kan kí n máa rọrùn nígbà tí mo bá sùn.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira sí ìwọ̀nba àwọn oúnjẹ kan. Àwọn oúnjẹ tí mo ní àìsàn ìkórira sí ni: ọbẹ̀ ilá, ọbẹ̀ ewédú, ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, ọbẹ̀ ọ̀rùnlá, kódà gbogbo ọbẹ̀ tó bá ti ń fà tó ń yọ̀, mo ní àìsàn ìkórira sí wọ́n. Àwọn oúnjẹ tí mo tún ní àìsàn ìkórira sí lẹ́yìn àwọn yìí ni fùfú, ẹ̀kọ mímú.